Eré ìdárayá tí mo fẹ́ràn jù òun ni eré bọ́ọ̀lù àfẹsẹ̀gbá. Mo fẹ́ràn láti máa wò, bẹ́ẹ̀ mo sì fẹ́ràn láti máa gbá. Lóòótọ́ mi ò mọ̀ gbá dáadáa ṣùgbọ́n mọ̀ n gbìyànjú. Ṣùgbọ́n nínú kàwúù kàwúù àwọn professional tó ń gbá eré ìdárayá orí pápá bọ́ọ̀lù, ó wù mí, mo ní mo fẹ́ràn rẹ̀. Mo sì fẹ́ràn player ta ń pè ní Lionel Messi gan. Óun ní, mo kà á sí ẹni tó mọ bọ́ọ̀lù gba jú ní gbogbo àgbáyé títí di òní. Kò sí agbábọ́ọ̀lù náà lóòótọ́, wọ́n máa n ńi pe Ronaldo. Ṣùgbọ́n Ronaldo kéré sí nǹkan tí Messi tó lè ṣe. So, eré ìdárayá orí pápá mo fẹ́ràn rẹ̀. Bẹ́ẹ̀ náà mo sì fẹ́ràn eré ìdárayá table tennis. Mo fẹ́ràn boxing, eṣẹ́ jíjà nìyẹn. Kò sí eré ìdárayá tí mi ò fẹ́ fẹ́ràn. Lẹ́yìn àwọn eré ìdárayá tí wọ́n fẹ́ mú dé láyé ìsinmi, mi ò mọ̀ boya ká pè leré ìdárayá bí ká máa fọ́ra ẹni létí. Imi wá tí wọ́n ń pè ní sex, eré ìdárayá. Gbogbo àwọn eléyi perversion ni mo kà á sí, mi ò, mi ò kà á sí nǹkan gidi. Torí ẹ, ni mi ò kí fi n fẹ́ràn irú nǹkan báyẹn. Ṣùgbọ́n eré ìdárayá loju páálí gbogbo rẹ̀ n mo fẹ́ràn bí i ká sáré, ká, ká fò. Oríṣiiríṣii àwọn nǹkan yìí ni mo máa ń fẹ́ràn láti wò àti láti kópa nínú eléyi tí n bá le kópa nínú ẹ̀ tó bá jẹ́ pé, competition tí mo lè wà lára rẹ̀ ní. Owo je ojo kan tí mo máa ń look towards, mo máa ń wò gẹ́gẹ́ bí nǹkan tí mo máa fẹ́ láti ṣe. Mo fẹ́ràn eré ìdárayá púpọ̀. Gbogbo eré ìdárayá kó dà cricket. Àwọn ọ̀pọ̀lọpọ̀ nínú wọn wà tí tó jẹ́ pé mi ò lè gbá. Bí i ká wẹ̀ nínú òdo nsìnyi, ó jẹ́ eré ìdárayá tí mi ò lè ṣe ṣùgbọ́n mo, ó máa ń dùn mọ́ mi tí n bá ń wò táwọn èèyàn bá ń ṣe. Ó dẹ̀ máa ń wù mí láti mọ̀ ọ́ ṣe. Ó jẹ́ pé, tó bá yá mo lè padà kọ́ bá ti ń ṣe. Bẹ́ẹ̀ náà dẹ̀ ni àwọn ọ̀pọ̀lọpọ̀ eré ìdárayá mo máa gbà admire. Ọ̀pọ̀lọpọ̀ àwọn eré ìdárayá tó jẹ́ pé mo lè má lè kópa nínú rẹ̀ ṣùgbọ́n màá maa wò bí wọ́n ṣe ń ṣe. Màá dé mọ̀ nípa rẹ̀, màá dé, màá support eré ìdárayá yìí torí pé mo kàn máa ń fẹ́ràn àwọn eré ìdárayá ni.

Ojú ọjọ́ nípa ní orí ọjọ́ mi, nípa ó ṣe jẹ́ pé bí ojú ọjọ́ bá ti yí padà, ó máa ń, ó máa ń ní à, ipa lórí ọjọ́ mi, torí wipé àárọ̀ mi wà tó jẹ́ pé ojú ọjọ́ á yí padà tí òjò á bẹ̀rẹ̀ sí ní rọ. Ìgbà mìíràn mo lè má lè lọ sí ibi iṣẹ́ nítorí bí ojú ọjọ́ ṣe rí. Ó dẹ́ tùn lè ṣẹlẹ̀ lásìkò tí ó yẹ kí máa bọ̀ nilé láti ibi iṣẹ́. Eleyi yoó mú kí ìdádúró wà tí ó sì yí àkoko tó yẹ kí n dé lé padà. Torí idi èyí, mo máa ń wojú ọjọ́ dáadáa. Àìmọye àwọn ibo mìíràn tí mo fẹ́ lọ, ṣùgbọ́n tí n bá ti rí pé ojú ọjọ́ yìí ò, kò ní dùn fún mi láti lọ sí ibi tí mo fẹ́ lọ, máa rí, máa padà, mi ní lè lọ. Ìgbà mí, ojú ọjọ́ yi o le jẹ́ bí òòrùn ni ò mú gan-an ní àmújù. Tí n bá ti rí iru ojú ọjọ́ báyìí, mo máa ń gbìyànjú láti wó ojú ọjọ́ yi kí n fi mọ bí màá ṣe rìn ìrìnàjò mi ní ọjọ́ náà. So igbati ojo ba n rọ mi o ki n le jáde atipe ti n ba ri pe ojo fẹ rọ mi o ni jáde náà tí òòrùn náà bá pọ̀ jù, mo lè mú umbrella dà ní láti bo orí mi kí òòrùn má pà mí púpọ̀ jù. So àwọn nǹkan tí mo máa ń ṣe ní pẹ̀lú ojú ọjọ́ torí ojú ọjọ́ ṣe pàtàkì gan-an, ní fún ẹnikẹ́ni tó bá fẹ́ jáde àbí tó fẹ́ lọ sí ibi kí ibi, a gbọdọ̀ wo ojú ọjọ́. Mo rántí ni aipẹ yi ti a ṣe ìpàdé ranpẹ kan ni ita gbangba ìpàdé tí a ti ṣeré èmi àtàwọn èèyàn tí a jọ wà nínú àwùjọ kan náà. A pe ìpàdé yìí láti ṣe hang out fún láàárín ara wa àfi bí a ṣe dé bẹ̀, bí òjò ṣe bẹ̀rẹ̀ sí ní rọ̀ àti ẹ́ ti ń wò pé àbí àní le ṣe èyí ta wá bí wá ṣe ni. Ojo náà sì rọ fún bí ìṣẹ́jú mẹ́wàá àbí ogún ìṣẹ́jú, a sá pamọ́ fún òjò yẹn torí inú ìta gbangba ni bí ta ti fẹ́ ṣe, eh, ìpéjọpọ̀ tí a fẹ́ ṣe yẹn. So a nílò láti sá pamọ́ sí abẹ́ òrùlé kan títí tójò náà fi dá. Nígbà tó ìjọ náà tó dá la tó lè bọ́ síbẹ̀. So ojú ọjọ́ ó máa ń ní ṣe àwọn nǹkan tí a dẹ̀ fẹ́ ṣe ní ìpéjọpọ̀ yẹn a à rí gbogbo ẹ́ ṣe torí wípé ojú ọjọ́ ti padà yípadà. Ìgbà tó jẹ́ pé òjò yẹn ti rọ, ó ti jẹ́ kí oun ta fẹ́ ṣe pẹ́, ó tún wa jẹ́ kí ilẹ̀ tètè ṣú. So bí ilẹ̀ sì ṣe ṣú tí a fi bẹ́ẹ̀ ríran mọ́. Ojú ọjọ́ ti yí padà. A ní láti yí kúrò láti máa lọ sílé. So ojú ọjọ́ máa ń ní ipa gidi tó pọ̀ níbí bí ọjọ́ ṣe ń lọ.

Ohun tí ó sọnù ní mo ṣe máa ń wà ní pé, ǹkankan máa ń gbìyànjú láti mú ti ohun tí mo ṣe sẹ́yìn, ibi tí mo lọ tí mo sì mú nǹkan yìí lọ. Tí m bá ti rántí àwọn nǹkan yìí, yóò fún mi láǹfààní àti rántí ibi tí nǹkan náà lè sọnù sí. Nígbà tí mi ò bá rántí, màá tún gbìyànjú oríṣiríṣi ọ̀nà láti rí i pé rántí ǹkan tó sọnù yìí. So, nítorí ìdí yìí, ohun kan tó bá sọnù, mo máa sábà rí ọ̀pọ̀lọpọ̀ rẹ̀. Mo rántí ọjọ́ tí mo sọ owó nù láìpẹ́, owó yì jábọ́ sílẹ̀ lẹ́ẹ̀, mo sì wà wà wà, mi ò rí i. Ṣùgbọ́n Ọlọ́run dẹ́ni pé kí n padà lọ síbẹ̀ nígbà tó yá. Mo dẹ̀ ba owó yẹn nlẹ̀ bií pé ẹnìkan bá mi na owó yẹn sílẹ̀. Bí wípé pé ẹnìkan bá mi na owó yẹn sílẹ̀ tí ó fi síbi tí màá ti rí i dáadáa, bí mo se dé bẹ́ẹ̀ báyìí mo rí owó náà, mo ní àáá, bó lo ṣe jẹ́ owó tí mo ti ń wá káàkiri láti ìgbà tó ti pẹ́ ní mo wá rí ní ọ̀fẹ́ báyìí? Inú mi dùn gidigidi. Mo rí i pé mi kì í sábà sọ nǹkan nù bí mo ṣe wà yìí. Tí n bá sọ nǹkan nù se ni mo máa ń rí i padà. Torí èmi náà ò kìí mú nǹkan oní nǹkan mọ́ ti t'èmi. So tí n bá sọ nǹkan nù, mo máa ń rí i. Mo máa ń sábà rí i tí n bá sọnù dáadáa. Ehn, mo, bó ṣe jẹ́ pé ìta ni owó yẹn bọ́ sí tí ó jẹ́ ìlélẹ̀ tí ó kì ń ṣe inúlé síbẹ̀síbẹ̀ náà. Mo sì se kínni, mo sì rí owó yẹn tí ó dẹ̀ yà mí lẹ́nu gan-an pé mo rí i àmọ́ ó dùn mọ́ mi n nú gan torí níbo ni nǹbá máa wówó lọ́ torówo mo nílò rẹ̀ fún nǹkan pàtàkì. Mo nílò owó yẹn láti wọ ọkọ̀ lọ síbi kan. Ṣé ọ̀tọ̀ bá sọnù, mi ò ní le lọ síbi tí mò ń lọ. So, bí mo ṣe rí owó yẹn, ó jẹ́ nǹkan ìdùnnú fún mi àti ayọ̀. Inú mi sì dùn gidi gan oo.

O ti ṣe díẹ̀ tí mo ti lọ rí dókítà gbẹ̀yìn torí pé tí nǹkan bá ṣe mi, ẹni tí mo kọ́ko máa ń sọ fún ni, eh, ìyá mi torí pé ìyá mi náà mọ̀ nípa ìṣègùn òyìnbó. So, mi ò kí n fi bẹ́ẹ̀ lọ sí ọ̀dọ̀ dókítà láti ṣe àyẹ̀wò àbí láti ṣe nǹkan kan. Ṣùgbọ́n mo rántí pé mo ṣàyẹ̀wò ara mi ní, àì tií pẹ́ jọjọ, láti ṣe àyẹ̀wò àwọn nǹkan kọ̀ọ̀kan nínú àgọ́ ara mí ibi tí, ah, ibi tí mo ti rí free medical checkup kan ní, ẹ, ibi àwùjọ kan tí mo wà. Mo sì rí pé àgọ́ ara mi wà ní àlàáfíà. So lórí idí eyìí mi ò rí ìdí láti lọ rí dókítà. So orísí dókítà mii ó máa ń jẹ́ pé bóyá ìgbà tí àìsàn àbí ǹkan kan bá ṣe mí tó, tó jinná ejo, ohun ló máa ń mú mi láti wò pé kí n lọ rí dókítà. Ti nkankan o bá ṣe mi ní ò, emi lọ n rí dókítà rárá.

Àwọn app tí mo máa ń lò jù ni àwọn social media àwọn bí i ẹ̀rọ WhatsApp, àwọn bí i YouTube, Instagram, oríṣiríṣi àwọn social media ni mo máa ń sábà lò jù lórí ẹ̀rọ mi nítorí pé mo ní ọ̀pọ̀lọpọ̀ nǹkan tí mo lè máa ṣe àbí máa wo bẹ́ẹ̀. Mo fẹ́ràn láti máa wo àwọn oríṣiríṣi ètò lórí, ẹ, YouTube ní papa. Mo máa ń wo àwọn movie bíi Nollywood àti oríṣiríṣi àwọn nǹkan mìí náà. Mo sì máa ń fi ẹ̀rọ ayélujára mi máa lò ní ọ̀nà tó tà àti eléto yẹn. So àwọn application ó pọ̀ lórí fóònù mi, eleyii tí n bá nílò nínú wọn fún àkókò kan náà ni màá lò. Ṣùgbọ́n àwọn eléyii tí mò ń lò jù náà ni ti social media torí àwọn ni mo sábà máa ń yẹ̀wò jù bóyá mo ní nǹkan kan láti ṣe ní orí rẹ̀. Eléyii ló jẹ kó máa wúlò fún mi.

Kíkọ ẹ̀kọ lórí fóònù tàbí kọ̀npútà o jẹ́ ǹkan tó rọrùn gan, ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ ìgbà kò dàbí èyí. Kíkọ ẹ̀kọ lórí ọwọ́ ènìyàn ni ójukorojù nítorí pé kíkọ ẹ̀kọ lórí kọ̀npútà máa fún ẹni tó ń kọ́ ẹ̀kọ́ náà lágbára láti ṣe bósèwuu. Ó lè máa sì, eh, monitoring tó tó àti accountability fún ẹnikẹ́ni. Iyen láti ma so ibi to gba eko náà de èyí to si je pe o maa n wúlò láti fi eeyan sórí track ti o si láìsí gbogbo àwọn eléyìí. O máa mú ẹ̀kọ́ kíkọ́ lórí fóònù àti kọ̀npútà pé kó máa wà effective bí ẹ̀kọ́ tí ènìyàn bá ń kọ́ láti ọwọ́ ẹlòmíràn ni ójukorojù. So, ẹni tí ó ń kọ́ ẹ̀kọ́ yìí tó jẹ́ akẹ́kọ̀ọ́, eh, ó lè jẹ ẹni kẹ́ẹ́ni tí ó bá ní interest nínú ǹkan kan. Ọ̀pọ̀lọpọ̀ ìgbà wà tó jẹ́ pé àwọn ǹkan tí a ní interest láti ṣe ó jẹ́ ǹkan tí a lè rí ẹni kẹ́ẹ́ni tó ń ṣe ní àyíká wa. So, a lè nílò láti bọ́ sórí ẹ̀rọ fóònù àbí kọ̀npútà láti wá àwọn tó ń ṣe irú iṣẹ́ kí a bà lè gbọ́ látọ̀dọ̀ wọn láti rí bí wọ́n ti ń ṣe iṣẹ́ náà ká wa náà dẹ̀ lè ṣe ká lè ṣe dáadáa lẹ́nu iṣẹ́ tó dẹ̀ jẹ́ ǹkan tó dára. So, àwọn ǹkan tó nira níbẹ̀ òun ní láti máa tẹ̀lé gbogbo ẹ̀kọ́ yìí torí ọ̀pọ̀lọpọ̀ ẹ̀kọ́ èryàn lè bẹ̀rẹ̀ ṣùgbọ́n tí ò ní parí nígbà tí ó bá dé àárín kan torí kò sí ẹni kankan tí yóò mọ̀ tíi wípé dándán. Ó gbọdọ̀ kọ́ ẹ̀kọ́ yẹn. Idi ti eko orí fóònù àti konputa se yàtọ̀ niyen àfi tí ènìyàn bá wà ní èyí tí ènìyàn gbìyànjú tó ti raka tó wà ẹni tí yóò mọ jíyìn fún un pé ìbí tí mo bá dé re o, tí ó mọ̀ sọ fún tẹni yen náà ó mọ bíi lere ibi tó bá bá ẹ̀kọ́ yẹn dé. Eléyìí lè ràn lọ́wọ́ láti parí ẹ̀kọ́ àti láti ṣe dáadáa nínú ẹ̀kọ́ rẹ̀. Àwọn mìíràn náà de maa n se to je wípé ti won ba bere iru eko be won le bere si ni fi post sórí social media láti ma so progress si won boya lojoojumo so tí wọ́n bá ṣe eléyìí ó máa fún wọn ní ìrò, eh, fúnni ní, ah, accountability yẹn tó jẹ́ pé yóò mú wọn padà láti, láti ríi wípé wọ́n parí e ẹ̀kọ́ yẹn torí pé wọ́n mọ̀ pé àwọn ènìyàn ń tẹ̀lé àwọn láti mọ̀ pé àwọn ń ṣe ẹ̀kọ́ yẹn bí ó dẹ̀ fẹ́ parí rẹ̀ láti jẹ́ kí egò rẹ̀ kó wà ní ibi tó dá. So kíkọ ẹ̀kọ́ lórí kọ̀npútà àti fóònù ó ti, ó ti yàtọ̀ gan àti ní àwọn, àwọn application oríṣiríṣi tí wọ́n dìdí ṣe fún ẹ̀kọ́ kíkọ́ ní orí ẹ̀rọ ayélujára, eh, fóònù àti kọ̀npútà. A ní àwọn bí i Coursera, a ní Courseive, a ní SimplyLearn, a ní Udemy àti oríṣiríṣi bẹ́ẹ̀ lọ tó jẹ́ pé èeyàn ti lè kọ́ ẹ̀kọ́ tí ó dẹ̀ gbà certificate tí ó bá ẹ̀kọ́ yẹn lọ tí ó ṣe exam tó dẹ̀ di professional nínú iṣẹ́ yẹn. So ọ̀pọ̀lọpọ̀ ǹkan ló ti wà lórí ẹ̀rọ ayélujára sin, tí a lè rí, tí a lè rí wádìí, tí a lè bẹ̀rẹ̀ sí ní kọ́. O ti, ko digbà tí a bá dúró dé, bà tí a bá tó rí ẹni kan, ká tó bẹ̀rẹ̀ sí ní kọ́ ẹ̀kọ́ lórí àwọn táa bá fẹ́ kọ́. Ó ti rọrùn gan láti ní, eh, access sí ẹ̀kọ́ sí.

Sísun ni alẹ́ gbígbóná. Ó jẹ́ nkan tó le gan. Tí ilẹ̀ bá ti ṣú, tí task force bá ti sùn, àdúrà tí mo máa ń gbà ni pé kí oru má mú àti kí inú ilé má gboná. Bo se jẹ́ wípé ilé tí mò ń gbé wà ní yàrá òkè. Síbẹ̀síbẹ̀, ooru maa n mu. T'oru bá dẹ̀ ti mú bẹ́yẹ̀n, màá bo sí ilẹ̀ náà ni mo máa sùn mí o ní sórí ibùsùn bẹ́ẹ̀dì mi. Tí ò bà tí jẹ́ pé ooru yìí pọ̀ gan. So, ohun tó máa ń rán mi lọ́wọ́ ni wípé ilẹ̀ náà yìí, ó jẹ́ ilẹ̀ náà tí ò sí nǹkan kan n bẹ̀. So ó máa ń tutù. So tó bá ti tutù báyen, ó máa ń jẹ́ kí ara mi náà ko tutù. O maa tutu mo mi lára díẹ̀. Ọ̀pọ̀lọpọ̀ alẹ́ kò ní, mi ò kí n tètè sùn. Mo lè wá lórí ibùsùn kí ń má tẹ́ ẹro ìbánisọ̀rọ̀ mi fún ọ̀pọ̀lọpọ̀ ìgbà títí tí, boya tílẹ̀ á fi fe ẹ́ mọ̀ gan ní ọjọ́ kejì, mo lè máa sùn. Ko de je pe, ìgbà ti ojo ba wa de ni maa se wa maa sun ni osan. So ìgbà mí i dẹ̀ere, mo lè ṣe láì tí mo bi tì i máa lọ sùn sí ibomi mirán tí mi o ní sùn ìlé mi. So, alẹ́ gbígbóná ò fi bẹ́ẹ̀ ní wàhálà fún mi mọ̀ kan fe ni. Bí, bí mo se lè manage rẹ̀ dáadáa síi tí ó jẹ́ wípé kò ní máa fún mi ní wàhálà kankan bó ti wù kó mọ̀. Àwọn èèyàn, eeyan náà náà ńi lọ́wọ́. Fáànù náà tun wà nínú yàrá mi ti wá. Torí àsìkò oru yìí bá ti dé, kò le tun dára pé wón máa ya fáànù si. Ó wà lára nkán ti a fẹ́rà.

Láti ọnà mi dé ojú òpópónà, ó jẹ ọjọ́ ìnají, wà á lórí àdúgbò mi wà á rí inú àwọn àdúgbò eléru kúrú ni tí màá ti rìn sókè, títí, títí, tí màá wá kan oríṣiríṣi àwọn ilé ìtajà náà tún ló sì máa ti dé sí àwọn ọkọ̀ tí ń rìn láàbò. Màá sì gbẹ́rẹ́ òsì mọ́ inú àdúgbò yẹn padà. Ehn, so ọ̀nà láti ọnà mi dé ojú òpópónà tó mú yá, mo máa rí ilé epo ọ̀pọ̀lọpọ̀ nǹkan màá rí màá gbà oríṣiríṣi èrò, màá rí mọ́sálásí, màá rí ìjọsìn, rí ìjọsìn. Ehn, màá dé, màá dé, gbìyànjú láti ní mọ́tò tì mi kí n lè máa fi fún ẹ ní ọ̀nà yìí. Ehn.

Mo máa ń fọ ọkọ̀ mi ní, ní ìparí ọ̀sẹ̀ nígbà tí mi ò ní ibi kankan tí mò ń lọ mọ́, tó jẹ́ wípé mi ò gbé ọkọ̀ mi jáde. Ṣùgbọ́n ti bá je pé ní àárín ọ̀sẹ̀, mo kàn máa ń nu, mi ò kí ń fọ ní gbogbo àárín ọ̀sẹ̀ rárá rárá. Mo kàn máa ń nu ọkọ̀ mi ní àsìkò yìí.

Sọ ibí tí mò ń fi kọ́kọ̀rọ̀ mi sí, kinni gbogbo àwọn ìbéèrè láti mọ gbogbo secret ayé mi àbí kóyè mi o. Ibí tí mò ń fi kọ́fọ́ọ̀rọ̀ pamọ́ sí, ṣé ẹni tí kan fẹ́ lọ jí kọ́kọ̀rọ̀ mi mu nbẹ̀ ni àbí kí la fẹ́ fi kọ́kọ̀rọ̀ ṣe? Ti e se ni pé eun beerè ibi tí mò ń fi kọ́kọ̀rọ̀ mi sí?

Ó ti fẹ́ràn rẹ̀ ni, ó sì fẹ́ràn rẹ̀ torí pé ìgbà míì ó, ó jẹ́ ohun tó necessary torí pé kò sí ọ̀nà míì tí a lè gba láti ṣe ìpàdé yẹn bóyá ibi tí àwa ti rìn síra mọ bí pé a tó bá mọ ẹni tó wà ní inú inú ọ̀tọ̀ tó sọ̀rọ̀, ohun tó pẹ̀ tí ń lè ṣe ni ẹ́

Òfin ti yí padà ní agbègbè mi torí wípé kálukú tún ní ìyànjú láti manage ojú tó ní. Òwe tó wà lọ́wọ́ àwọn ọ̀pọ̀lọpọ̀ ènìyàn ní ètò láti jẹun lóṣù ìwọ̀lẹ́. Tẹ́lẹ̀ tẹ́lẹ̀ kálukú máa ń gbìyànjú láti jẹun lẹ́ẹ̀mẹta lójúmọ́. Ṣùgbọ́n nísinyìí, to bá ti rí oúnjẹ tán àbẹ́ yín yóò ti tó.

Ìgbà tí ọjà tuntun yóò jáde òun ni bí ìparí ọdún ìgbà yìí ni ọ̀pọ̀lọpọ̀ àwọn ọjà tuntun tí ó jẹ́ wípé aàti rí télè kó tó di pé wón bèrè síníjáde. Mo sì máa fi ojú síta fún àwọn ọjà yìí láti ri pé mo rí won rà.

Íbi tí mo wà nísinsìnyí ni pé mo rìnrìn àjò dé ibẹ̀ láti ibi tí mo wà tele. Mo rìn, mo gbé ọkọ̀ mọ dẹ̀ tún rin ẹsẹ̀ náà ni ibi tí motto o ba dé. So bí mo dé dé ibi tí mo wà bái bai bai bai oun niyẹn irìn àjò.

Ọwọ́ fún àwọn àgbà nílẹ̀ Yorùbá, àwọn àgbà ò kí ń, kò kí ń bójumu láti bọ àgbàlagbà lọ́wọ́. Tó bá tun je àgbàlagbà kò dàgbà gan-an ju eeyan lọ. Ọ̀ máa ń jẹ, o máa ń yẹ kí eeyan dóbálẹ̀ láti kí àgbàlagbà yen. Ṣùgbọ́n pẹ̀lú edé oyinbo àwọn èdè geẹ̀sì ta tí ń kọ́ ìmọ̀ lọ́dọ̀ wọn, àwọn àgbàlagbà mì náà tì ń gba owó so that ko ni si pé a ni ìbáwi.

Oun èlò tí mo ń lò jù. Oun ni mo lè sọ pé ẹ̀rọ fóònù mi nítorí oun ni mo fi ń ṣe ọ̀pọ̀lọpọ̀ nǹkan. Mo ń ṣe àwọn nǹkan tó pọ̀ ní orí rẹ lọpọlọpọ ìgbà. Sọ torí ẹ ó máa ń jẹ kí n máa lò. Oun ni nǹkan tí mo ń lò jù lojoojumọ.

Tí n bá n béèrè ìrànlọ́wọ́ lọ́wọ́ àwọn ẹlòmíì ni wípé, màá lọ bá wọn láti jẹ́ kí wọn náà pe mo nílò ìrànlọ́wọ́ wọn nínú ẹ̀ nǹkan kan tí mo bá nílò ìrànlọ́wọ́ wọn fún, àwọn náà jẹ́ máa wù wọ́n láti ṣe ìrànlọ́wọ́ ẹ. So iná ni ó jẹ́ máa ń dùn láti gba àwọn ìrànlọ́wọ́.

Ohun tí ó máa ń wà nínú òṣìṣẹ́ tuntun, ohun tí ó máa ń wà nínú àwọn òṣìṣẹ́ tuntun ni pé òṣìṣẹ́ tí mo rí pé ìwà rẹ̀ tó bá ibi iṣẹ́ wa mu, tí mo rò pé tí ń bá gbà sí ibi iṣẹ́, yóò jẹ́ ẹniti kò níìì, jẹ́ ẹni tí, ẹ́ ẹni tí yóò tako nta n ṣe.

Kíni eso to dára fún ara, àwọn èso pọ̀ tó dára fún ara bí àwọn bi ìru èso bí ọsàn, èso bí àgbálùmọ̀, kò sí èso kankán tíó dára fún ara. Gbogbo èso pátá lo ní iṣẹ́ kan tàbí ìkejì tó ń ṣe nínú àgọ́ ara, o dẹ́ jẹ̀ oun tí o yẹ ká máa jẹ.

Ti àkàrà, ó jẹ́ oúnjẹ tí a n fi ẹ̀wà ṣe. Ẹ̀wà sì jẹ́ oúnjẹ tí mo fẹ́ràn dáadáa. So mọ́ínmọ́ín pẹ̀lú àkàrà yìí, óun ni oúnjẹ tí a n fi ẹ̀wà ṣe. Ta bá ti lò ẹ̀wà, ó dẹ̀ maá n dùn gan. A máa ń dín àkàrà ni a sì máa ń se mọ́ínmọ́ín.

Ọjọ́ ọjọ́ mí ṣe máa ń parí ni wípé, ó máa ń parí pẹ̀lú orin. Mo máa sùn, ní alẹ́, ọ̀pọ̀lọpọ̀ alẹ́ mo máa ń sùn. Àmọ́ alẹ́ kọ̀ọ̀kan mo lè má sùn ṣá tó jé pé màá sì máa ṣe àwọn ǹkan kan mọ́ jú di àárọ̀ ọjọ́ kejì ṣùgbọ́n kò wọ́pọ̀.

Ó so iran pọ̀ tó pọ̀ gan-an, ẹ̀, yàtọ̀ sí yíyẹ nǹjẹ́ tó lè pa fò. Ó ní nǹkan tí à ń pè ní DNA, tó jẹ́ pé ó máa wà láti iran dé iran. DNA yìí dẹ máa ń pa fò nǹkan mọ́ra wọn pẹ̀lú iran dé iran, tó jẹ́ pé ó dẹ máa ń ní nǹkan kan tó máa ń pa pò láàárín àwọn ènìyàn kan náà.

Rárá mi ò tíì fọn ẹ ní ẹ̀jẹ̀ rí, mi ò ti fọn, mi ò tí ì fún'yàn ní ẹ̀jẹ̀ torí mi ò kí ń fi bẹ́ẹ̀ lọ sí hospital lọ ṣàyẹ̀wò ẹ̀jẹ̀ mí ní lọ bèrè pé mo fẹ́ fẹ ẹ̀jẹ̀ sílẹ̀. Eh, lóòótọ́ ni kí bá ní èèyàn pé jẹ́ kó ó ní luù rẹ̀ tí mo ti le fún, tó sì gba pé èmi máa ní ìbò tó mo le fún.

Ẹre tí n mo n ṣe nígbà èwe à ikan nínú wọn ni lákálàká mi o le gbàgbé. A fa ìlà sínú ilé lẹ́ẹ̀, á wá bẹ̀rẹ̀ sí ní fi ẹsẹ̀ kan a máa fò, a máa fò lórí ìlà yìí. Óun ni mo pe ni lákálàká. Ere yìí sì máa ń dùn láàárín àwọn ọmọdé. A máa sọ wípé àkọ́lé oríṣiríṣi àwọn nkan tí ó ń mu ìgbà ewé dùn.

Pẹ̀lú ọwọ́. Kò sí n ti eeyan le fi kọ̀wé náà ju ọwọ́ lọ. Àbí? Ṣé nǹkan mìíràn tun wà tí eeyan le fi kọ̀wé lẹ́yìn ọwọ́, bóyá èèyàn lè lo ẹ̀rọ kọ̀m̀pútà ṣùgbọ́n mo máa ń fi ọwọ́ kọ ìwé lọ́pọ̀lọpọ̀ ìgbà dáadáa, ó dẹ́ nǹkan tí mo n ṣe dáadáa.

Bí mo sé n wá láti padà síle léhìn ìgbà pí pé, mi ò lè so pé bó se n rí nìyen láti ìgbà pí pé ṣùgbọ́n nǹkan tí ó máa ń dùn ni torí, wà á rí àwọn ẹbí rẹ, àwọn tí o ti rí tipẹ́, àwọn tó jẹ́ wí pé o fẹ́ràn dáadáa, torí tó sì máa ń fún 'yàn ní àwọn èkspírẹ́ǹsì gidi.

Àti ọkàn mí ó bále ràra ayafi ìgbà tí n bá sọ Jésù nu nìkan ló lè mú mi kí ọkàn mí ó má balẹ̀. Ìgbà tí mo bá ní Jésù, ọkàn mi a maa balẹ̀ pọ́, un ò ní ṣòro kankan, torí Jésù ọre mi ní, ó sì fẹ́ràn mi púpọ̀.

Emi ò ma care ń pa re. Kí ni mo fẹ́ fi àmì ìràwọ̀ ṣe nígbà tí mi o ki ń ṣe àwòràwọ̀? Emi ò, mi ò rò pé ó ní ǹkan kan teeyan le fi àmì ìràwọ̀ ṣe nítorí e, èmi ò kí ń kiye si àmì ìràwọ̀ kankan. Torí radarada n mo kaà sí, mi o kaà sí ǹnkan tó yẹ keeyan máa mọ̀

Àdùn tí ó tí mo fẹ́ràn jù nínú ice cream oun ni boya vanilla. Ehn oun ni mo le sọ pé mo fẹ́ràn jù to jẹ́ wípé àdùn rẹ̀ máa ń dùn lẹ́nu mí púpọ̀ púpọ̀ gan-ni. Vanilla flavour yìí ni mo fẹ́ jù.

Ki o le pe, oun ni pe ìgbà mìíràn mo le gbé sínú ẹ̀rọ amu ilé tutú, ẹ̀rọ amí nǹkan tutu láti jẹ́ kí ó tutu ti kò sí ni bàjẹ́, ìgbà mìíràn dẹ̀ re mo tun máa ń gbé kaná láti ri pe nǹkan yìí o bàjẹ́. So ìgbà mìíràn mo de máa tún yàn kí wọn tún un ṣe.

Ohun tí mo fẹ́ kọ́ ni nípa ẹ̀rọ AI AI, artificial intelligence, láti mọ̀ ọ́ dénú dénú kí n lè lò ó, kí n lè ṣe fúnra mi, kí n lè lò ó fún nǹkan tó dáa láti jẹ́ wípé kí artificial intelligence yìí náà kó ṣe nǹkan tó dáa fún àwọn ènìyàn.

Ìgbóná ti mò n--, tí mo fẹ́ràn nínú yàrá mi, mi ò fẹ́ràn ìgbóná jeje rárá. Ìgbóná jeje yìí, ó jẹ́ ohun tí ó jẹ́ pé weather wa gan wule gbóná tẹ́lẹ̀. Nítorí ìdí èyí ni emi o kí n wa ìgbóná jeje kankan rárá, àti rárá.

A gbọ́gbè. Ìjọ, ìjọ púpọ̀ tí a mọ̀ ní agbègbè mi. A ní ìjọ bíi ìjọ Redeemed Christian Church of God tòsí ó jẹ́ ìlúmọ̀ọ́ká, eh, ó jẹ́ ọ̀kan lára àwọn ìjọ tó wà ní agbègbè mi. A tún ní ìjọ bíi ìjọ Deeper Life, kìí ní ọ mọ̀ ọ́n.

Kí a, a ṣe ṣe ọjọ́ ìbí ni wípé ọjọ́ ìbí jẹ́ ọjọ́ pàtàkì tí èeyàn ń yẹ kó máa rántí torí Bíbélì náà sọ wípé "Ẹ̀, kò ka ọjọ́ ìbí rẹ kó lè ma rántí re si reré" so ọjọ́ ìbí jẹ́ ọjọ́ tó ṣe pàtàkì ni fún èeyàn láti máa rántí rẹ̀.

Bí mo ṣe máa ń gbọ́ ìró àwọn oníbàràwà, òun ni wípé mo máa ń gbìyànjú láti kàn sí wọn lẹ́yìn tí wọ́n bá ti ta àbí ti mo bà ti ta ọjà fún wọn rí. Maá rí wípé mi fi wọn sílẹ̀ máa maá tún kàn sí wọn lóòrèkóòrè láti tún máa gbọ́ láti ọ̀dọ̀ wọn. Àwọn náà o si ni le gbàgbé mi?

Máa jẹun nínú ọkọ̀, nígbà mìíràn, tó bá jẹ pé ebi ń pa mí, ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ ìgbà bí ìpa pánu ni mo maá n jẹ, mo lè máa jẹ oúnjẹ mi gan nínú ọkọ̀ afi ígbà tí mo débí tí mo n lọ torí ko fi be dára tona láti maa jẹun nínú oko ti eeyan wa.

Mo máa ń san ní ìgbà tí mo bá ti ní owó lówó, tí ìgbàkuugbà tí mo bá ti rí owó yìí, máa ń rí pé mo san eekan pere ẹni tí mo bá yá owó lọ́wọ́ rẹ̀ nítorí na de ke re, mo fẹ́ láti máa túkú promise tí bá make fún ènìyàn, mo máa ń, mo máa ń fẹ́ tẹ̀lé.

Kí n tó sùn, ó láwọn nǹkan tí mo máa ń ṣe ní alaalẹ́ tó dàbí ritual tí mo máa ń ṣe, so àwọn nǹkan ìní mi mo máa ń ṣe lálaalẹ́ nílé nǹkan tí màá kà mo dẹ̀ máa ń gbàdúrà sí Ọlọ́run mi náà.

Ọbẹ̀ ata jẹ́ ọbẹ̀ tó dùn ùn. Wọ́n ní ọbẹ̀ tó dùn owó ló pa á. Ọbẹ̀ ata jẹ́ ọbẹ̀ tí àwọn Yorùbá fẹ́ràn gan. Pàápàá eléyìí tó tún máa n ta lẹ́nu gan an, wón máa n fẹ́ràn rè púpọ̀ emi náà dẹ́ni Yorùbá, mó fẹ́ràn ọbẹ̀ ata, mo fẹ́ran ọbẹ̀ ata gan. Ata máa ń ta, ta, ta lẹ́nu ni.

Ìlera mi láàkọ̀kọ náà, nípa nípa mímu ẹyin tó pọ̀, ẹ̀kejí ni àwọn oúnjẹ ti mo ń jẹ máa ń gbìyànjú láti ri pe mo n je oúnjẹ tí ó máa ń jẹ́ kí ìlera eyan kọ̀tún ji pepé dáadáa si. Iru àwọn oúnjẹ yi ni mo maa n fẹ́ràn láti jẹ torí pé mo mu ìlera lọ́kunkun dùn.

Ti mo fẹ́ràn ju ta máa ń ṣe lọ́odọdún, o ni àjọ̀dún ti kérésìmesì ọdún Kristẹni. Ó jẹ́ pé a máa ń pa adìẹ ní ọ̀sẹ̀ náà, àjọ̀dún ti ọdún náà torí mo máa ń rí àwọn ẹbí mi àti àwọn ará ẹbí mi tí mo ti rí sí ọjọ́ tó ti pẹ́, àsìkò ní fún mi láti bá wọn ṣeré.

Ohun tí ẹni tí ó ń ṣe nǹkan l'àkókò, ó jẹ́ ẹ̀èyàn tí ó wà efficient. Mo fẹ́ràn irú àwọn èèyàn bẹ́ẹ̀, wà síì sọ fún írú ẹni bẹ́ẹ̀ wípé kó kọ́ continue, kó máa ṣe bẹ́ẹ̀ lọ torí wípé, yió gbe dé bí tó dáa gan.

Ẹ̀rọ tí a ń lò lókòó o jẹ́ àwọn ẹ̀rọ tí ó máa ń mú iṣẹ́ oko yá tó sì máa ń mú kí ó máa nílò ọ̀pọ̀lọpọ̀ man power bí iṣẹ́ àwọn èèyàn tó pọ̀. Àwọn nǹkan bíi tractor ti a le fi gé oko àti àwọn nǹkan tí a lè fi gbé nǹkan, àwọn nǹkan tí n mu iṣe oko dùn.

Bi mo máa ń dógbà láàárín iṣẹ́ àti ìgbésí ayé ni wípé iṣẹ́ ó ní àsìkò ti è, ayé mì náà ní àsìkò ti è, so àsìkò ti n bá ń ṣiṣẹ́, màá fi gbogbo ọkàn mi ṣe iṣẹ́, ṣùgbọ́n tí mi o bà sí lẹ̀nú iṣẹ́, màá rí wípé gbogbo nǹkan to wa pẹ̀lú iṣẹ́ ni emi se ni àsìkò.

Bọ́ọ̀lù papọ̀, ó jẹ́ ǹkan tó dára, ó máa ń mú kí èèyàn tun súnmọ́ ra wọn sí, èèyàn a tun foro jomitoro oro, ó máa n-- eeyan le ri bí ọ̀rẹ́ láti bi pé ká jọ wo eré bọ́ọ̀lù papọ̀. Ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ló bára wọn pàdé níbi tí wọ́n ti ń wo bọ́ọ̀lù papọ̀.

A máa ń fọ inú àwín ní ẹ̀ẹ̀kan kúrò lójoojúmọ́. Ìgbà tí n bá fọ̀ ọ́, mo máa ń fọ̀ ọ́ dáadáa. Ó jẹ́ wípé yóó màá máa fi, ẹ́, ọṣẹ ìfọnu àti, ọṣẹ ìfọnu fún ọ́ àti brush.

Ọ̀nà tí mo mọ̀ jù oun ni ọ̀nà Jésù. Ọ̀nà tí mo mọ̀ jù nìyẹn. Ọ̀nà ìgbàla ọ̀nà iye, èyí ni ọ̀nà tí mo mọ̀ dájudáju. Ó ní ẹ̀yin ọ̀ mo òtítọ́, òtítọ́ o sọ yín di òmìnira. Ọ̀nà òtítọ́ àti ìyé yìí, Jésù ni o.

Ọ̀nà, ọ̀nà ṣe yíyá kòkòjò yìí, àwọn ọ̀nà máa ń bàjẹ́ lọ́pọ̀lọpọ̀ lásìkò òjò. Páapá ọ̀nà tí o jẹ́ pé kò ní drainage àbí gutter tó gba ẹgbẹ́ rẹ̀ kọjá dáadáa. Eh àsìkò tí àwọn ọ̀nà tí wọ́n ò bá ṣe dáadáa, to jẹ́ pé àwọn material tí wọ́n fi ṣe ò dáa, tí a mọ̀ lele yi.

Wákàtí tí mo máa ń ṣiṣẹ́ lójojumọ, ó máa ń tóbi wákàtí méjìlá, nínú wákàtí, mẹ́rìnlélógún o jẹ́ bí mo ti máa ṣiṣẹ́ lójojumọ, iṣẹ́ mi ò ṣe fibẹ ṣe pé iṣẹ́ tí ó le ju.

Gbígbẹ́ igi, ó jẹ́ iṣẹ́ tí àwọn ènìyàn kan ń ṣe. Àwọn kan máa ń gbé igi tí wọ́n á sọ di oríṣiríṣi ǹkan. Wọ́n lè fi ṣe ère, wọ́n lè fi ṣe àga tí yíó rẹwà. Eh, iṣẹ́ ọnà làwọn iṣẹ́ yìí jẹ́. Ódè jé iṣẹ́ tí o ní kìnmí.

Gíláàsì ọorùn tá mo si sunshade ó jẹ́ mi ò lè sọ pé mo ní, ṣùgbọ́n gíláàsì tí mo ní náà ó ṣe é lò, ó ṣe é lò fún ọorùn torí ẹ mo fẹ́ràn gíláàsì òorun. Mi ò lè sọ pé mo ní, mo ní gíláàsì oorun tí mo ń lò dáadáa.

Ó jé iṣẹ́ tó gbajúgbajà lórí ilẹ̀ Yorùbá àti gbogbo orílẹ̀-èdè Nàìjíríà. Iṣẹ́ yìí ti wà ti pẹ́ ti pẹ́, láti ìgbà tí àwọn ọkọ̀ commercial buses ti wà káàkiri àti taxí. Ó sì jẹ́ iṣẹ́ tí ó ń mú owó wọlé fún àwọn tó ń ṣe é.

Bí mo ṣe ń lo àkókò mi tí ọ̀nà mí nípa ṣíṣe àkókò mi ṣe ohun tí ó dára. Mo máa ń gbìyànjú láti ronú nípa àwọn nǹkan tí ó dùn tí mo dẹ̀ fẹ́ràn, àṣìkò yìí ni màá ronú last.

Mo gà púpọ̀, ó tó bí iwon bátà, mi n mọ iyè e. Àmo mo gà dáadáa ju àwọn ọ̀pọ̀lọpọ̀ ọkùnrin lọ àti ọ̀pọ̀lọpọ̀ obìnrin. Ṣùgbọ́n kó se pé mò ga jù náà, mo tún maa ní àwọn tó gà jù mi lo lọ́pọ̀lọpọ̀ nígbà yen ko je.

Aṣojú gbọ́dọ̀ rí ní agbègbè ni àwọn nǹkan tí wọ́n gbọdọ̀ rí, orí ẹwà, ẹwà tí ó wà ní agbègbè ní àwọn nǹkan tí ó ṣe wò tó dùn wò lójú. Orí adé gbọ́dọ̀ máa rí, tí wọ́n kò gbọdọ̀ rí, wọ́n gbọdọ̀ rí nǹkan tí ó jẹ́ nǹkan burúkú, àa ri nǹkan tí ò dáa ní agbègbè rẹ̀.

Àgbàlá mìírà ó jẹ́ nkan tí èèyàn gbọdọ máa ṣe láti fi àyíká èèyàn si mímọ̀. Ohun ti mo fi àyíká mi si nítorí e. Màá tún àyíká miṣe máa gba àgbàlá mì ni àárọ̀ ní òjòojumo.

Ọjọ, ó ní pa lórí ọjọ mi nítorí pé tí òjò bá rọ, ó ni àwọn ǹkan tí mi ò lè ṣe bí pé mi ò lè ṣe ǹkan nínú, eh, òjò, mi ò lè ṣe ǹkan ní nu òjò, mo ní láti wà nínú ilé nígbàtí tí òjò bá ń rọ ni.